Iru bàtà tí mo máa ń fẹ́ràn láti wọ̀ ju òhun ni sandal. Torí pé afẹ́fẹ́ à raye máa fẹ́ sí àtẹ́lẹsẹ̀ mi. Má a lè lọ sí ibi tí n bá fẹ́ lọ. O dẹ́, o dẹ́ dára láti nu, ma kan wa omi àti aṣọ kékeré kan n fi pa lára mo ti nú bàtà tan nu. Kò dàbí pe ki n máa wọ bàtà tó máa bo gbogbo ẹsẹ̀. Àwọn bàtà tí mo laik kin máa wọ, àwọn bí shoe mi n fẹ́ràn ẹ̀. Àwọn bí sandal, àwọn bàtà bẹ́yẹn ni mo fẹ́ràn. Àwọn bi palm ti áfẹ́fẹ́ à ráye máa fẹ́ sí mi lẹ́sẹ̀. Then ó dẹ́ tun dáa pé tí n bá wọ iru àwọn bàtà bẹ́yẹn, ko si ibi ti n bá wà mo lè bọ̀ bàtà ki n fi ṣe ǹnkan mi. Ju pé kí n máa wọ bàtà tó máa fún mi lẹ́sẹ̀ lọ tó jẹ pẹ́ tí n bá délé ẹsẹ̀ máa dùn mí, or kẹ́sẹ̀ máa rọ̀ mí.

Nǹkan tí mo máa ń wá nínú iṣẹ́, òṣìṣẹ́ tuntun ni pé ọkàn, ìfọkànbalẹ̀, ìfọkànbalẹ̀ gbọ́dọ̀ wà. Wọ́n jẹ́ gbọ́dọ̀ ní pension plan, wọ́n jẹ́ gbọ́dọ̀ máa sanwó dáadáa. Then kò ni sí pé a máa ma ṣiṣẹ́ ti o ma máa dá wa lọ́wọ́ padà. Ìgbà mí wà, àwọn iṣẹ kan wà tẹ máa máa ṣe. To yẹ pé wọn ò ní yanjú ọ̀rọ̀ tó wà nlẹ̀, ṣùgbọ́n wọ́n ma máa ní kí ẹ máa ṣiṣẹ́. Awọn ọ̀rọ̀ tó ṣe kókó, to yẹ́ pé ó lè máa da iṣẹ́ ọwọ yàn padà. Ẹ̀hẹn, irú àwọn iṣẹ́ bẹ́ẹ̀ yẹn mi ò fẹ́ran ẹ tí ìyẹn bá ti ku ò nu ẹ, kò sí nǹkan tí mi ò ní fẹ́ràn nípa iṣẹ́ yẹn. Ìṣe yẹn máa lọ dáadáa.

Bẹ́ẹ̀ni mo ti gun ọkọ̀ ojú omi rí. Ọkọ̀ ojú omi tí mo gun ni ijo yen mo lọ sí ìlú òdìkejì níbí ìlú tí mo ti, èhè, tí mo ti lọ serve. Mo gun ọkọ̀ ojú omi bẹ́ẹ̀ ṣùgbọ́n ki n máa pa'rọ́ ìgbà tí mo gun aya mi ń já díẹ̀díẹ̀ pé bàbá o gbọ́ n lè, ìyá o gbọ́ n lè kí n má, kí n má yí ṣó mi. Wọ́n ṣùgbọ́n mo sì ń gun, bọ̀ mo ti gun rí dáadáa. Mo ti lẹ́yìn ìgbà yẹn náà mo tútù gun mí. So aya mi ò já gbá ọkọ̀ ojú omi. Bẹ́ẹ̀ de ni mo de tunmọ̀wẹ̀. Tí nǹkan tó kọ̀ ṣe kókó n bẹ́ẹ̀ ni pé tí mo ò mọ̀wẹ̀ tó mi ò lè, mi ò lè rán ẹni mo, ẹlòmíràn lọ́wọ́ inú omi. Ara mi nìkan mo leè rán lọ́wọ́ tori wipe mi ò mọ̀ tan ṣe ń wẹ̀ kí tún máa fààyàn inú omi.(. Leyin iyẹn o, à, kò sí wàhálà. Then ijọ́ tí mo gun ọkọ̀ ojú omi yẹn a lo nǹkan tó n pé ní life jacket. A wọ̀ sórí ike aṣọ wa so that tí, ẹ̀hẹ̀n, a bá wo omi a máa lè wẹ̀ inú omi fúnra wa.

Bẹ́ẹ̀ni mo máa ń wo ohun àṣọ dáadáa. Ìgbà mí wà tí bá rayẹ tí bá jókòó níbi iṣẹ́ wa ibi tan gbé ohun àṣọ wà n bẹ̀, máa kọ jókòó síbẹ̀ ni. Mo máa gbọ́ CNN, mo máa wo tẹlifíṣànù, tí màá wo ǹnkan tí gbogbo awon èeyàn ń sọ, tó n ṣẹlẹ̀ ní ìlú, ló ìlú òdìkejì àti ìlú ta wà yí. Ìgbà mí wà mo lè máa wo múfì n bẹ̀, maà ṣá máa wò máa jókòó máa ma wò. Torí pé tí ẹ ò bá wo TV ìgbà mí ohun àṣọ, ko má jẹ́ pé wàhálà máa ṣẹlẹ̀. Wọ́n máa ní e o ya o, wọ́n tí ń kó gbogbo wa ló ko lọ dé ìlú yi o. At least tan bá wà sọ lórí ohun àṣọ kó má jẹ́ ẹni tó máa gbọ́ sí i. Ẹ̀eyan gbọ́dọ̀ máa wo ohun àṣọ, kò sọ gbọ́n e, à wò à ń wò.

Nǹkan pàtó tí mo máa ń ṣe kí tó lọ sùn ni pé mo máa ń máke súré màá múra pé kí ń lọ wẹ̀, tí bá ti wẹ̀ tán, màá nu ra, màá nu ara, màá wá wà bí i kan jókòó í í ka bíbélì mi, bá ti ka bíbélì yín ń ṣàdúrà kí tó lọ sùn. Nítorí pé tí n ba ṣe nǹkan bẹ́yẹ̀n bẹ́ẹ̀ yẹn ara mi ò ní dán mọ́yemọ́yẹ lórí bẹ́ẹ̀dì àti sùn máa nira. Nítorí pé tí n ba fi lè ṣanra, mo bọ̀ pé tí ẹ gbọdọ̀ ṣanra ni. Tí n ba ṣanra ara máa n ni mí. Nítorí pé mo máa jẹ́ ní nǹkan èèyàn tó ẹ pé ó máa lágùn dáadáa. So tí bá ti lọ ṣanra màá ráráyé lè sùn dáadáa. Tí n ba ṣe bẹ́ẹ̀, àá mo máa yí ni, oru a máa já mi jẹ, ara mi a máa ṣe bí i bákan bákan ni.

Tí ó bá ti di àárọ̀, ọgbọ́n tí mo máa ń fi jí ni pé mo máa ń sẹ́ẹ̀tì àláàmù, àláàmù tó máa jí mi, ago tó máa jí mi. Nítorí pé tí n bá sẹ́ẹ̀tì àláàmù, mo lè sun kọjá àkókò yẹn, ọ̀ kín jí ká kókó yẹn tó dé. Tí ẹ̀ ti bá jẹ́ jí ká kókó yẹn tó dé, kò ní ràn mí lọ́hùn dáadáa. Nítorí pé màá ma ka mí lára pé à, ó jẹ́ kí n sun díẹ̀ sí i o, mo jẹ̀ ti ta jí. So tí bá ti sẹ́ẹ̀tì àláàmù, ó máa ń jí mi, mo máa ń fi jí láàrọ̀ kùtùkùtù. Àwọn ọjọ́ tí bá fẹ́ tètè jáde, mà a sẹ́ẹ̀tì àláàmù, mà á jí. Bọ̀ tó bá jẹ́ pé àwọn ọjọ́, ọjọ́ ago mẹ́sàn-án mo fẹ́ dìde, ẹ̀hẹ̀n ẹ̀hẹ̀n, ọjọ́ bẹ́ẹ̀ yẹn mi ò kí í sẹ́ẹ̀tì àláàmù láti fi dìde. Nítorí pé kò sí mo ṣe e sun tó máa di ago mẹ́sàn-án.

Bẹ́ẹ̀ni o, o gbọdọ̀ ka àdéhùn dáadáa, nítorí pé ẹni tí ò bá ka dáadáa, ó máa jẹ́ gbèsè ni, àbi ko dáran sí èèyàn. So, bi mo ṣe wà yí, mo máa ka àdéhùn, mo máa wo gbogbo ọ̀rọ̀ tí àdéhùn yẹn bá so, nǹkan tí mo gbọdọ̀ ṣe àti nǹkan tí mi ò gbọdọ̀ ṣe. Mo renti ìgbà kan, tí ìyàwó mi gba àdéhùn ibi iṣẹ́ tiẹ̀, mo wo dáadáa, mo wo ohun kan tó yẹ kó ṣe àti nǹkan tó yẹ kó ṣe. In fact ojú mi máa ń tètè mú nǹkan bẹ́ẹ̀ yẹn, ní awon nǹkan tó yẹ kó ṣe àti nǹkan tó yẹ kó ṣe. Torí àdéhùn òun ló fi ń ja àwọn ẹlòmí lólè, wọ́n dẹ̀ ẹ́ fi ń kó omi ọbẹ̀ ẹlòmí lọ. So ẹni tí ò bá ka àdéhùn dáadáa, wàhálà ni o, wàhálà ńlá ni.

Kò sí ẹni to ba fẹ́ ṣe iṣẹ́ tí ò ṣe ìtọ́jú àwọn ọjà tí ó bá ń ta. Nítorí pé ẹni tí ó bá tọ́jú ọjà ẹ̀, or ko jé pe ọjà yẹn erùkú ti ba ti bajẹ̀. Iru awon ọjà bẹ́ẹ̀ yẹn, à ti ta, ó máa ń léwu, torí pé wọ́n máa rò pé ẹni nídọ̀tí ni ẹni tí ó ń ta oja. So, mo máa ń tọ́jú àwọn ọjà mi dáadáa, tí mo máa ń nu wọn làárọ̀ àtí orí ṣẹ́ẹ̀fù tí ó wà. Mo máa ń nu, mo máa gbọn dáadáa, mo máa gbálẹ̀. Torí tí n bá gbá wọn lẹ́yen dáadáa, wàhálà ni. Ọjà wo ni o fẹ́ rà nínú ìdọ̀tí? Or, ko jẹ́ pé èèyàn mú ìyàn wá ra ọjà mi kó wá bá dọ̀tí bẹ́ẹ̀. So, mo gbọ́dọ̀ máa gba dáadáa.

Ìgbà tí mo máa ń fẹyin lójú mọ, ẹ̀ẹ̀kan ọ̀r kó ń jẹ́ kí ń pé mo fọ enú lẹ meji. Mi kò ń ju eeméjì lọ, laarọ̀ mo lè fọnú, lálẹ́ mo lè fọnú. Ìgbà mí n wá mo lè wá gbàgbé láti fọnú ṣùgbọ́n gbogbo ìgbà tí bá ti jẹun tán, mo má ń gbìyànjú láti fọ mí sẹ́nu. N wà ń ṣe ṣùkù ṣùkù, ìyẹn òyìnbó pè ní floss, ń ń so ẹni mi ṣùkù ṣùkù so that gbogbo nǹkan tó bá há sí mi lẹ́yìn yóò jade ọ bá há sí mi lẹ́nu yóò jẹ́jẹ́. Ìgbà mí n wá mo dẹ má ń fọnú lálẹ́ tí n bá ti ri pé ìsàlẹ́ inu fẹ́ máa dùn mí bákan bákan. Màá mú ẹ́ nǹkan tí mo fi ń fọnú híin fi fọnú mi. Bẹ́ẹ̀ ni tí bá dẹ n fọnú, màá mẹ́sọ̀ pé búrọ̀ṣì tí mo ń lò kò le, ó gbọ́dọ̀ rọ̀. Torí pé eléyi tó bá le kò da, ìyẹn lè máa jẹ́ kí ẹni ó máa bọ́ ẹ̀jẹ̀. Wò eléyi tó bá rọ̀ ni mo má ń lò.

Mi ò kí ń mu coffee, tí bá fẹ́ mu ǹkan mo máa ń mu Milo. Òní idí tí mo fi ń mu coffee nítorí pé ó máa ń dá orun lójú èyàn, ó jẹ máa ń ṣẹ́ kí ara ma ṣíṣẹ́ agbára idi e. Idí eyìí ni mo kìí fi ń mu coffee ṣùgbọ́n mo máa ń mu Milo, máa ń mu ẹni ǹkan mi tó bá ṣe yàtọ̀ sí coffee mo máa mọ̀. Mi ò like ki n máa mu coffee. Even energy drink tí ó ń tà mi ò kí ń mu nítorí pé mi ò fẹ́ kí ara mi máa ṣíṣe agbára kó máa ti. Tí yàn bá yẹ ti ń ti ara ẹ ní ti kù tì jù, tó bá ti ń mu coffee bẹ́ẹ̀ yẹn, ó máa ma jẹ́ kí ara ma ṣíṣẹ́ agbára. A máa di pé ẹni tó ẹpè ọmọ kékeré ni a wá dàbí àgbàlagbà nítorí pé ara ẹ ti ṣíṣẹ́ àgbàlagbà. Idí yìí ni mo kì í fi ń mu coffee.

Ti mo bá ti ní ìrìn àjò ìgbà míwa àti sùn lálẹ́ má n ṣe bákan bákan torí pé ọkàn mi ti máa wà níbẹ̀. Ṣùgbọ́n tí n bá ti fẹ́ múra fún ìrìn àjò mi, màá ti to ara ṣọ mi sílẹ̀, màá ti gbé báàgì mi sílẹ̀, màá ti ṣe gbogbo ẹ sílẹ̀ àti wà lẹ́gbẹ́ kan. So ṣùgbọ́n to bá di before nípa ìrìn àjò bẹ́ẹ̀ náà, màá ti gbìyànjú pé mọ́tò àti gbogbo nǹkan tí mo fẹ́ ṣe màá ti ṣètò ẹ́ lẹ̀. So mo máa ti máa wá sẹ́ẹ̀tì àláàmù, a jí mi lárọ̀kútùkùtù, ì n wa àgbéra, i n wẹ̀, ì n múra, n kò gbé báàgì mi, ì n máa lọ rìn àjò mi, or kín wọ mọ́tò, or kín wa mọ́tò, i ìkan nnú ẹ́ mo máa ṣe. So màá wá máa múra lọ sí ìrìn àjò mi tí mo ṣe máa n múra fún ìrìn àjò mi nìyẹn.

Tí èmi ṣe wàyí, èmi ò kí ń sábà ṣe àdéhùn fún ẹni kankan. Nítorí pé tí bá fẹ́ lè ṣe àdéhùn, mo máa múṣẹ́ ni, kò sọ́gbọ́n rẹ̀. So mi ò sábà ṣe àdéhùn. Ṣùgbọ́n àwọn kan wà tí mo ṣe àdéhùn fún. Tí bá dẹ tí ṣe àdéhùn fún wọn, mo máa múṣẹ́ ni. Tí bá yẹ tí àdéhùn tí mo ní ó pò, so ó rorun fún mi láti kó sínú ọkùn àyà mí. Sínú ọkùn àyà mí ni mo ti ń ṣe àdéhùn fún wọn. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ọ dá awon àdéhùn mi ni, mi ò kí ń kọ́lẹ̀, mi kí ń ṣe. Ifá, bi mo se wàyí gan, bi won ba ní kí n máa ṣépè, kí n máa-- no mi ò kí ń ṣe rẹ̀. Ọkàn mi ni àdéhùn yẹn wà. So ọkàn mi ni mo ti ń rán kọ́ jáde. Mi ò jẹ́ tíì ń sọ jáde, mo fi ń rántí. Dẹn ẹ́, tí bá jẹ́ ṣe àdéhùn fún anybody, màá sọ fún ẹni yẹn pé ẹ ní ẹ bá lè mọ̀, àrá yìí máa rán mi létí. Bọ̀ lẹ́yìn ìgbà yẹn, mi ò ṣe àdéhùn fún ẹni kankan. Mi ń.

Tí mo ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́ mi ni pé mo máa ń múra lẹ̀. Mi kìn jẹ́ kí àkókò yẹn bà mí. Mo máa múra àkókò yẹn lẹ. Bí, tó bá fún mi ní iṣẹ́ yẹn fún ọ̀sẹ̀ mẹ́ta, kọ́ ọ̀sẹ̀ mẹ́ta tó pé, lọ́sẹ̀ kan ni yín ti parí rẹ̀. Èmi ò ní jẹ́ kí iṣẹ́ bà mí torí pé tí bá, tí n bá tètè ṣiṣẹ́ mi ò ní tètè náwó. Ṣùgbọ́n tó bá kó owó iṣẹ́ fún mi àti ná, ó máa ń ni mí lára until, tí bá tó parí iṣẹ́ yẹn. So, nǹkan tó máa ń fà tí màá fi konji parí iṣẹ́ yẹn kí ó tó di pé mo náwó, nǹkan tí bá lè náwó, àkànbi mi ò ní balẹ̀ láti ṣiṣẹ́ yẹn. Ará, mi a máa ṣe bákan bákan. So tó bá ti fún mi iṣẹ́ báyìí, mo máa lọ jú ṣiṣẹ́ yẹn ni, lẹ́sẹ̀kẹsẹ̀. Bá de ti parí ẹ báyìí, màá ráyè, màá de mo wo yen min lo ná tóripé mo mọ̀ pé mo ti ṣiṣẹ́. So ẹni ẹni tó béèrè gan pé à iṣẹ́ ohun dà? Hín ti sẹ́ńdì ẹ síi pé à iṣẹ́ ẹ lẹ́lẹ́ yi mo ti parí ẹ́ o, àsìkò ẹ lẹ́lẹ́ yi o. Then tón bá de gbé iṣẹ́ fún mi kẹ́ niyen ó bá sọ nkankan gan, màá máa béèrè pé àsìkò wo ní ẹ fẹ́ kí iṣẹ́ yìí parí dí tí ẹ lè kọjá ẹ́? Tí mo bá ti sọ pé àsìkò báyì báyì ni, kásìkò yẹn tó pé mo ti parí iṣẹ́ yẹn n dẹ̀ ti parí ẹ, bẹ́ẹ̀ni.

Fóònù alágbeeka tí mò ń lò ni Tecno. Idí tí mo fi láìkì fóònù alágbeeka yìí ni wípé battery life rẹ̀ ó wà pa. Battery rẹ̀ da. Théń tí ó bá jábọ́, tí n bá mú ńnkan mi kò sí wàhálà. Ẹ̀hẹn! Idí tí mo se fẹ́ràn fóònù yẹn nìyẹn. Théń camera ẹ̀ wà pa, tí n bá ti ya àwòrán pẹ̀lú ẹ̀, ó máa ń dán. Bẹ́ẹ̀ dẹ ni, kò ki n fi bẹ hang. Mo máa ń siṣẹ́ mi dáadáa. So nnkán tí mo fi fẹ́ràn fóònù alágbeeka tí mò ń lò nìyẹn. Awọ̀n fóònù mi wà tí mo máa ń rí, tó máa ń dàbi eni pé, ó máa dàbi eni pé fóònù tí mo ra ò da tó. Ṣùgbọ́n fóònù tí n bá ti ra, Tecno tí n bá ti ra, mo lè lò fún ọdún márùn-ún, ọdún mẹ́rin, ọdún méje tí ò ní sí wàhálà. Idí tí mo fi ń lò nu.

Oko ọdún tí mo fẹ́ràn jù ni àsi koko December mọ January. Tó ẹẹ, nígbà tí a bá ti sún mọ ìparí ọdún, ó ma ń dùn dáadáa torí pé èèyàn máa ráyè lọ wá n ilé, á sùn, á sinmi. Then ní àkoko January yẹn tí isẹ ò ti bẹ̀rẹ̀ pẹpẹ, èèyàn á ráyè le jáde, á lọ kí mọ̀lẹ́bí wa lọná jijin àti ní tòsí, è máa lọ sílé wọn lọ kí wọn. Ẹ̀kọ́ tí mo fi gbádùn àkọ́kọ́ yẹn nìyẹn. Ọdún n gbà mí ò ma ń dùn, ṣùgbọ́n à, wọ́n bá wọn ní díẹ̀ lọ́ bẹ oge, bẹ́ẹ̀ lo ṣe rí.

Èmi ò kí ń wọ gíláàsì torí pé ojú mi dà dáadáa. Àwọn tí mo mọ̀ tó ń wọ gíláàsì ni bẹ́ẹ̀ bàbá mi, ẹ̀gbọ́n mi, ìyá mi. Awọ́n yẹn ni mo mò pe won maa n wọ gíláàsì. Awonn kan die tí mo mọ̀ to je wipé wọ́n máa ń wọ gíláàsì tó ń pè ní contact lens. Ṣùgbọ́n ojú tèmi wà pa, èmi ò wọ gíláàsì torí pé actually náà èmi ò like ki n máa wọ gíláàsì sójú. Àfi tí bá máa wọ eléyi to jẹ́ pé wọ́n fi ń ṣákọ, tíì n ṣe eleyii tí wọ́n n lò fún fi kàwé. Eleyi ti wón fi ń ṣákọ, ìyẹn mo máa ń wọ̀ yẹn o. But tó bá jẹ pé éleyi tón fi ń kàwé, èmi ò kí ń wọ̀ ìyẹn torí pé mi ò need ẹ. Mi ò need nǹkan yẹn láti fi máa lò, mi ò need e at all.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn tí bá fẹ́ wá ṣẹ́, ń kọ lẹ́tà. Tí bá, tí bá dúró, àwọn ènìyàn tí wọ́n fẹ́ wá ṣẹ́ tí wọn ò mọ́ bí wọ́n ṣe ń kọ lẹ́tà, mo máa ń bá wọn kọ. Or tó bá je pé wọ́n fẹ́ kọ, eh, iṣẹ́ fún oníbàárà wọn tó jẹ́ pé lẹ́tà mọ̀ ọ́n, mọ̀ ẹ́, or irú awon lẹ́tà bẹ́yẹ̀n, mo máa ń bá àwọn ènìyàn kọ. Torí pé nígbà mí wà, ó ní ọgbọ́n tan máa ń fi kọ irú awon lẹ́tà bá hun. To je pé tó máa ń jẹ́ kí ọ̀rọ̀ dùn, tó máa ń jẹ́ kí òye yẹn yé ẹni tí yan ń kọ fún. So, nǹkan bẹ́yẹ̀n mo máa ń kọ lẹ́tà dáadáa.

N ojú ọjọ́ tí mo fẹ́ràn jù ni irọ̀lẹ́ mọ́ alẹ́. N ojú ọjọ́ yẹn tí ènìyàn bá dúró tó bá wòó ta, a wá wòkè a rí pé ọjọ́ ọjọ́ oju ọ̀run o má a ń fine yàtọ̀ tó má a dán tí ó má a dá ọmọ wa In fact tí ẹ bá máa wo ojú ọjọ́ òkè o má a ń dà gan. N ojú ọjọ́ tí mo fẹ́ràn jù ni ẹ torí bẹ dẹ ni òru a ti lọlẹ̀, afẹ́fẹ́ a máa fẹ́ díẹ̀ díẹ̀, orun a máa wọ̀, àsìkò yẹn ni mo fẹ́ràn jù.

Mo fẹ́ràn láti máa pín oúnjẹ ṣùgbọ́n ó ní ọgbọ́n tí èmi máa fi ń pín oúnjẹ kí ṣe nínú abọ́ kan náà ni mo máa ti máa pín oúnjẹ mi kó tó tí pé mo bẹ̀rẹ̀ sí ní jẹun. N ti pín oúnjẹ ẹni to ba máa jẹ ọwọ́ otun á jẹ ọwọ́ otun, ẹni to ba máa jẹ ọ́wo sì á jẹ ọ́wo osì. Má dẹ́ ti pín oúnjẹ yẹn tí n bá wá pín, a máa wá jókòó ónikaluku a jẹ ti ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Bẹ́ẹ̀ n mo ṣe máa ń pín oúnjẹ. Kíi ṣe pé kí n máa jẹun lọ́wọ́ kí eeyàn wá ni òhun fẹ́ pin nuẹ̀ nítorí pé tí ń bá ṣe bẹ́yẹn mi ò ní mọ iye tí mo jẹ. Mi n tíe ni lè wo, wo àròwon oúnjẹ tí mo jẹ. Ìgbà mí wà tí èèyàn bá jẹun bẹ́yẹn tí ó kàn ń jẹun kélekéle, ò ní, èèyàn ní mọ̀ pé oúnjẹ tí ó ti jẹ ti pọ̀ ju àbò kéré. Àmọ tí ẹ bá ń bá èèyàn jẹun papọ̀, ẹ máa ma bá ara yín ṣe competition ẹ̀ ní mo eni tó ń jẹun jù. Ṣùgbọ́n tí n bá jẹun bẹ́yẹn, màá le mọ̀ pé, Èmi mo jẹ, iye báyìí mo jẹ ó, iye báyìí mo jẹ ó. Then kí ó má di pé wàhálà máa ṣẹlẹ̀. Kí ó di pé wọ́n fi poison sí oúnjẹ ẹlòmíràn, mo màá like kin máa dá jẹun mi kí eeyan kan má fi ti ẹ̀, kó má fi kó bá tèmi, tí mó ṣe máa ń ṣe nìyen.